Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìlú tí, ìlú Èkó ni mò ń gbé. Àwọn ìlú tí mo ti rin ìrìnàjò lọ sí ni ìlú Òǹdó. Ìlú yìí ni ìlú abínibí mi. Ìlú yìí ni ìlú bàbá mi. Ibi tí mo lọ ló, mo ti lọ sí Òǹdó town, ìlú Òǹdó gan-an gan-an. Àwọn ará Òǹdó wọ́n jẹ́ ènìyàn tó gbajúmọ̀. Mo fẹ́ràn bó ṣe máa ń múra, bó ṣe máa ń wọṣọ, bó ṣe máa ń túnra ṣe. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí èdè Òǹdó náà. Mo dẹ̀ fẹ́ràn àwọn oúnjẹ tó máa ń jẹ bí i iyán àti ọbẹ̀ ilá. Mo ti tún rin ìrìnàjò lọ ìlú Èkìtì. Ìlú Èkìtì ni ìlú ìyá mi. Ẹlẹ́ẹ̀kínní tí mo lọ sí ìlú Èkìtì ni ìgbà tí mo lọ bá ọ̀rẹ́ mi ṣe ayẹyẹ ìgbéyàwó rẹ̀ ní ìlú Igede, Èkìtì. Ẹlẹ́ẹ̀kẹ́jì tí mo lọ sí ìlú Èkìtì ni ìgbà tí a lọ ṣe ayẹyẹ ìkẹyìn fún ìyá Tóbi, ìyá mi ní ìlú Ìkọlè, Èkìtì. Àwọn ará Èkìtì dára, wọ́n jẹ́ èèyàn tó fanimọ́ra, wọ́n nífẹ̀ẹ́ ènìyàn. Àlàáfíà de ìjọba níbẹ̀. Ìlú kẹta tí mo ti lọ ní ìlú Nàìjíríà, ní orílẹ̀-èdè Nàìjíríà ni ìlú Ọ̀yọ́. Ọ̀yọ́ ni ìlú tí mo ti lọ sí ilé ẹ̀kọ́ yunifásítì. Mo tún ṣe àgùnbánirọ̀ ní ìlú Ọ̀yọ́. Ní, fún yunifásítì mi, mo wà ní Ìbàdàn ní ìlú Ọ̀yọ́. Fún àgùn, mo bẹ̀rẹ̀ àgùnbánirọ̀ mi ní ìlú Ìṣẹ́yìn ní ìlú Ọ̀yọ́. Àwọn ará Ìbàdàn náà, eeyan da, ará Ọ̀yọ́, eeyan dáradára ni wọ́n. Àwọn imo, àwọn oní, àwọn olóye wọ́n pọ̀ ní ìlú Ìbàdàn. Oúnjẹ pọ̀ ní ìlú Ìbàdàn. Ibi tó dára, ibi tó fẹ́nilọ́kànbalẹ̀ ni ìlú Ìbàdàn. Ibi kẹrin, ìlú kẹrin tí mo ti lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ni ìlú Ogun. Ìlú Ogun kò jìnà sí ìlú Èkó. A máa ní ìdí kan tàbí ìkejì láti lọ sí ìlú Ogun. Ǹkan tó ba ìlú Ogun jẹ́ ní pé àwọn títí wọn ò dára, títí wọn ò dára. Ìlú, eh, ìlú karùn-ún tàbí ìlú kẹrin tí mo ti lọ, ìlú kẹrin tí mo ti lọ ní, ní orílẹ̀-èdè Nàìjíríà ni ìlú Kogi, ìlú Kogi. Ìgbà tí mo wà ní yunifásítì ní level kẹta tá a mọ̀ sí three hundred level, ní ìpele kẹta tí a mọ̀ sí three hundred level ni mo lọ sí ìlú Kogi. Ní ìlú Ogori Magongo nínú Kogi. A lọ ṣe àwọn ìwádìí fún àwọn iṣẹ́ tá à ń ṣe ní department mi. Àwọn ìlú tí mo ti lọ rí ní orílẹ̀-èdè Nàìjíríà nìyẹn kí n ka wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan. Ìlú Òǹdó, ìlú Èkìtì, ìlú Ọ̀yọ́, ìlú Ogun àti ìlú Kogi. Àwọn ibi ni mo ti rinrin àjò lọ sí. Yàtọ̀ sí ìyẹn mo ti, mo ti, mo ti rinrin àjò lọ sí orílẹ̀-èdè mi tó yàtọ̀ sí orílẹ̀-èdè mi tó jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà. Mo ti rin ìrìnàjò lọ sí orílẹ̀-èdè Ghana. Eekinni, ìgbà tí mo rin ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Ghana ni ó jẹ́ eekínní tí, ìgbà kínní tí màá wọ ọkọ̀ bàálù, ọkọ̀ orí afẹ́fẹ́. Ìgbà tí mo, a, eh, ìlú, eh, Kumasi ni mo lọ ní orí, orílẹ̀-èdè Ghana. Ibi tó dá ni ìlú Ghana. Ìbe náà fẹ́nilọ́kànbalẹ̀, àlàáfíà jọba níbẹ̀. Mo lọ sí yunifásítì wọn. Ibi tó dá ni. Àwọn ibi tí mo ti lọ rí, tí mo ti rin ìlú tí, àwọn ìlú tí mo ti rin ìrìn àjò lọ sí ni mo sọ, ni mo kà sílẹ̀ wọ̀nyí. Ẹ ṣé púpọ̀. Mo lérò wípé ìsìnmi sí ìbéèrè yìí ó kúnjú wọ́n tọ̀. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rọ̀n yìí ni, ṣé o máa ń ṣe ìdárayá? Ìdárayá jẹ́ nǹkan tí mo fẹ́ràn nígbà tí mo wà ní ọmọdé. Láti ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀bẹ̀rẹ̀ ni mo ti máa ń ṣe ìdárayá, mo ti fẹ́ràn ìdárayá. Tí a bá wà ní ilé ẹ̀kọ́, a ní àkókò fún ìdárayá, tí gbogbo wa jáde sórí pápá tá a máa ṣe ìdárayá oríṣiríṣi. Inú mi máa ń dùn gidigidi gan ni tí a bá ti ń ṣe ìdárayá yìí. Ìgbà tí, ìgbà tí mo wá kúrò ní ilé ìwé alákọ̀bẹ̀rẹ̀ tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, mo sì tún ṣe ìdárayá lọ. Mo fẹ́ràn rẹ̀ débi wípé mo darapọ̀ mọ́ àwọn tó ń ṣe eré ìdárayá bí eré sísá àti fífò. Eré sísá àti fífò ni mo ṣe nígbà náà. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí mò ń dàgbà, mi ò rí ọ̀rọ̀ eré ìdárayá rọ̀mọ́. Mi ò rí rọ̀mọ́ rárá, rárá, rárá. Ko ti ẹwà sọ́kàn mi. Bóyá gbogbo bá ṣe gbogbo ìlàkàkà inú, wàhálà inú ayé ni ò jẹ́ kí n ti ẹrí rọ̀ láti máa ṣe ìdárayá. Mo mọ̀ pé ìdárayá da fára, ó pẹ̀lú ara nǹkan tó yẹ ká máa ṣe kí ara wa lè fi máa yá gágá lójoojúmọ́. Ṣùgbọ́n mi ò kí n ranti ṣe é. Ìgbà tí mo tún mọ̀ wípé mo wá bẹ̀rẹ̀ sí, mo wá fòkan sí pé, à, ó yẹ kí n máa ṣe ìdárayá ni ní ìgbà tí mo ṣe ìgbéyàwó tí mo kó wọnú ilé ọkọ mi. Mo wá bá ara mi sọ̀rọ̀ pé, à, ó yẹ kí n máa ṣe ìdárayá o. Mi ò sí-- mo máa ń tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí n má pa'rọ́. Mo máa ń lérò wípé mi ò nílò ìdárayá nítorí wípé mi ò ń ṣe èèyàn tó sanra. Mi ò sanra. Mo máa ń wò wípé tí n bá ṣe ìdárayá ṣé mi o wà ní gbẹ́ gan? Kó má di pé màá lọ gùn lọ́run. Mo máa sán rò pé mi ò nílò ìdárayá fún nǹkan kan. Ṣùgbọ́n ìgbà tó wá dìgbà tí mo ṣe ìgbéyàwó tí mo wọ inú ilé ọkọ mi, mo wá bẹ̀rẹ̀ sí ń rí àwọn fídíò lórí íńtánẹ́ẹ̀tì nípa àwọn, nípa, ìwúlò nǹkan tí, iṣẹ́ tí ìdárayá ń ṣe lára ènìyàn. Ìgbà yẹn mo ṣẹ̀ wá ri pé, a okay. Kò ń ṣe wípé èèyàn tó bá sanra nìkan ló nílò. Gbogbo wa la nílò ìdárayá. Mo wá bẹ̀rẹ̀ sì ń ṣe ìdárayá nínú ilé. Mo máa, mo ní áàpù tí mo, tí mo gbé sórí fóònù mi tí mo rí lórí íńtánẹ́ẹ̀tì tí mo ti máa ń wo oríṣiríṣi ìdárayá. Tí wọ́n maá ń kọ́ lórí áàpù yẹn, wọ́n máa ń kọ́ eeyàn bí eeyan ṣe ń ṣe oríṣiríṣi ìdárayá. Mo wá bẹ̀rẹ̀ sì ń tẹ̀lé, mo bẹ̀rẹ̀ sì ń ṣe oríṣiríṣi ìdárayá. Ṣùgbọ́n nígbà tí mo ṣe é fún bí, bí ọjọ́ mẹ́ta tẹ́lẹ̀ ra wọn, à, ṣé ni gbogbo ara bẹ̀rẹ̀ sí ń ro mí tó dàbí pé wọ́n rọ̀ mi lẹ́sẹ̀. Mo wá sọ fún ọkọ mi pé, à, ara ń ro mí o. Ó dàbí, ó dàbí wípé ìdárayá tí mò ń ṣe yìí, òhun ló fàá. Ọkọ mi wá sọ fún mi wípé tí mo bá ṣe ìdárayá lọ́jọ́ kan, ọjọ́ kejì mi ò ní ṣe é, ọjọ́ kẹta màá tún bẹ̀rẹ̀, ọjọ́ kẹrin màá tún sinmi, ọjọ́ karùn-ún màá tún bẹ̀rẹ̀ ìdárayá padà wípé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ara mi á wá, ara òní máa ro mí mọ́ tí n bá n ṣe ìdárayá. Mo sáà ṣe díẹ̀. Kín tó mọ̀ bi mò ṣe tun fòpin sí níyẹn. Ìgbà kan ọkọ mi tun ra kẹ̀kẹ́ tó ń fi n ṣe ìdárayá. Mo túgun díẹ̀, mo tun rí pé ó rẹ̀ mí, mi ò tún gun mọ́. Ṣùgbọ́n mo ti sọ fún ara mi pé, à, nínú ọdún tuntun ta wá yìí, mo fẹ́ bẹ̀rẹ̀ ìdárayá. Ara nǹkan tó wù mí láti ṣe nínú ọdún yìí ni yen. Kí ara mi lè máa jí pépé ní gbogbo ìgbà, mo máa bẹ̀rẹ̀ ìdárayá nínú ọdún yìí. Mo lérò wípé mo fi èsì sí ìbéèrè yìí, mo dáhùn sí ìbéèrè yìí gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni "ṣé o máa ń wọ ago ọwọ́?" Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti ìgbà tí mo wà ní kékeré. Nígbà tí mo wà níbí, bóyá bí láti bí ìgbà tí mo wà bí ọmọ ọdún méje, ọmọ ọdún mẹ́jọ. Nígbà yẹn, hmmm, tó bá di àsìkò ọdún, bàbá mi tàbí ìyá mi wọ́n máa ra aṣọ ọdún fún wa, aṣọ tuntun, bàtà tuntun, ìgò tuntun, ìgò tó máa ń wọ̀sọ́ ojú tuntun, ago, a dẹ̀ tún máa ra ago tuntun. Bí a ṣe máa ń wọ̀ níyẹn. Àti kékeré mo ti fẹ́ràn ago. Fífẹ́ràn tí mo fẹ́ràn ago kì í ṣe nípasẹ̀ pé mo lè máa wo kí n lè mọ àkókò táa wà lójú ọjọ́. Rárá o. Èmi fẹ́ràn ago pé kí, kí ǹkan ò wọ̀ sọ́wọ́ kó wà lọ́wọ́ mi pé mo wọ ago. Torí ìdí yẹn, ìgbà tí mò ń dàgbà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ago mi ò ńi ṣiṣẹ́. Bóyá bátíìrì inú rẹ̀ ti bàjẹ́ ni o, àbí ago, ago fúnra rẹ̀ ó ti bàjẹ́. Mo máa wọ̀ bẹ́ẹ̀ nítorí mo fẹ́ràn kí ń máa wọ ago. Mi kàn láìkí pé kọ́ ọwọ́ mi wà kí ń máa wọ ago. Ìgbà tí mo wá ń dàgbà, mo wá túbọ̀ fẹ́ràn ago si. Bí mo ṣe wà yìí, mo ní ago bí ago ago mélòó ni mo ní? Mo ní ago márùn-ún tó jẹ́ ago gidi. Ago márùn-ún ni mo ní. Ọkọ mi dè ẹ́ ló ra wọ́n fún mi. Mo ní ago tó, ago tí mo, irú ago tí mo wá fẹ́ràn jù ni ago tó ń pè ní smartwatch. Táwọn olóyìnbo ń pè ní smartwatch. Ago tó jẹ́ pé mo lè fi mọ bí ọkọ mi ṣe ń lù pipipipi. Ago tó máa sọ fún mi wípé, "àh! O ti rin." Ó máa sọ oyè ẹsẹ̀ tí mo ti gbé ní ojúmọ́. Mo fẹ́ràn ago yẹn tó ń pè ní smartwatch. Mo dẹ̀ wá ní, mo wá níìfẹ̀ àwọn tó ń ṣèrú ago yìí nítorí wọ́n kò ṣe wípé wọ́n ṣe irú ago kan, wọ́n ṣe oní chain rẹ̀ tó jó nírin, wọ́n ṣe oní, oní rubber. Wọ́n ṣe oríṣiríṣi ẹ̀, di bí wípé gbogbo aṣọ tí èèyàn bá ń wọ̀, èèyàn máa rí smartwatch kan lò sí i. Mo fẹ́ràn ago, mo máa ń wọ ago jáde. Kí n tó sọ pé mo ń wọ, tí màá fẹ́ mọ àkókò ọjọ́ táa wà, kí n tó wo ago ọwọ́ mi, màá wọ ago lórí fóònù mi. Lórí fóònù mi gangan mo ti máa ń wo àkókò ọjọ́ táa wà. Mi ò kí ń wò ló, mi ò sábà wò lórí ago ọwọ́ mi. Ṣùgbọ́n mo máa ń wọ ago. Mo fẹ́ràn gan an láti máa wọ ago. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Àh! Ago, ago pẹ̀lú ara, fún mi o, mo lè rò wípé ago pẹ̀lú ǹkan tó yẹ kí èèyàn wọ̀ tí èèyàn bá múra tán. Kí ìmúra èèyàn fi lè pé. Ago pẹ̀lú ǹkan tó yẹ kí ènìyàn máa wọ̀. Mo fẹ́ràn kí ń wọ̀ sọ́wọ́, ṣùgbọ́n mi ò kí ń fi ń wo àkókò ọjọ́ o. Mo máa ń lò ó láti mú, ẹ́ẹ́, láti mú ìmúra mi láti jẹ́ kó, kó, kó rẹwà sí i, kí ìmúra mi dára sí i ní mo ṣe máa ń wọ ago ọwọ́. Mo ti e rí àwọn kan tó tún ṣe ago sí orí òrùka. Mo wá wo pe, áh ah, elé yìí tún yàtọ̀. Orí ọwọ́ mo mọ̀ pọn máa ń wọ ago sí i, mi mọ̀ pe won tí tún ń ṣe òrùka. Ago dára lọ́pọ̀lọ́pọ̀. Ago dára lọ́pọ̀lọ́pọ̀. Àh! Mo máa ń lo ago tágo máa fi bàjẹ́ ni. Hmmm, àh, mi ò ṣe èèyàn, mo fẹ́ràn ago gan an ni. Mo fẹ́, mo jẹ́ èèyàn tó láìkí, kí ẹ̀yàn wọ ẹ̀ṣọ́ sára. So fún èmi o, ago jẹ́ ẹ̀ṣọ́. Èmi ka ago kún ǹkan ẹ̀ṣọ́ ara bí mo ṣe máa ń wọ̀ ó níyẹn. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa pé, ẹ́ẹ́, èsì, èsì mi de kun ojú wọ́n. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.